Nígbà wo ni o kẹ́yìn ní àlá burukù? Nígbà tí mo kẹ́yìn la àlá abẹ́rókù, ti ṣe díẹ̀ gan. Nítorí pé àlá burukù jẹ́ ohun tí ò da, tí o mọ́n bá ni lọ́kàn jẹ. Tí won bá fi le bèrè lọ́wọ́ èeyàn wipé nígbà wo lo kẹ́yìn lálá burukù, ó lè sọ wípé ìgbà báyìí tàbí ìgbà báyìí ni ó kẹ́yìn lálá burukù. Sugbon tó bá bèrè lọ́wọ́ èmi, máa sọ wípé ó ti ṣe díẹ̀ gan tí mo kẹ́yìn ní àlá burukù.